Mo lọ sí ìdánilẹ́kọ̀ọ́ kan pẹ̀lú àwọn ọ̀gá wa láti ibi-iṣẹ́. Ìdánilẹ́kọ̀ọ́ náà dá ẹ lórí bí a ṣe máa ń ṣètò ohun iṣẹ́. Wọ́n máa ń bèèrè lọ́wọ́ ọ̀gá mi kan pé, báwo ni ó ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ọ̀gá mi máa ń dá wọn lóhùn wípé ó ní ẹ̀ka nínú ibi-iṣẹ́ wa tó máa ń ṣètò owó iṣẹ́

Ní ọjọ́ ìsinmi àná, àbúrò mi Tade, ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wá kí èmi àtàwọn ẹbí mi nílé wa, níbi tí a ti wà ń wo eré ìdárayá. Ọmọ wọn kékeré ó wá sọ pé òun fẹ́ lọ sí ilé ìgbọ̀nsẹ̀. Lẹ́yìn náà ìyàwó mi wá bí léèrè wípé ṣe o mọ bí a ti ń wẹ̀? Ó wá dáhùn pé, bẹ́ẹ̀ ni.

Mo lọ sí ìdánilẹ́kọ̀ọ́ kan pẹ̀lú àwọn ọ̀gá mi ní ìlú Ìbàdàn. Ìdánilẹ́kọ̀ọ́ náà dá lórí bí a ti máa ń fi fáìlì pamọ́ sí orí cloud. Lẹ́yìn tí a parí ìdánilẹ́kọ̀ọ́ náà dá tán, ìkan nínú àwọn ọ̀rẹ́ ọ̀gá mi wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé, "ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud?" Mo wá ń dá wọn lọ́hùn wípé, "bẹ́ẹ̀ni, nítorí pé fífi fáìlì pamọ́ sórí cloud máa ń mú ǹkan rọrùn ní gbogbo ìgbà.

Mo wà nílé àwọn ọ̀rẹ́ mi Tádé ní àná, ìyàwó rẹ̀ wá ń bèrè lọ́wọ́ mi kó tó di pé ó fẹ́ dáná oúnjẹ. Ó wá ń bèrè wípé "ṣé o ní àìsàn ikórira sí oúnjẹ kan?" Mo wá ń dá lóhùn wípé bẹ́ẹ̀ ni, ó ní oúnjẹ tí mi nífẹ̀ẹ́ sí láti máa jẹ tó jẹ́ pé ìyàwó mi náà dẹ̀ mọ̀ sí, nítorí ẹ̀ kì kin se fún mi.

Ó ní ìdánilẹ́kọ̀ọ́ kan tí ilé iṣẹ́ wa tí wọ́n gbé kalẹ̀ fún àwọn èèyàn láti wá. Ìkan nínú àwọn olùkópa a wà pèsi tá pẹ́ kó wá bá àwọn ènìyàn sọ̀rọ̀. Àmọ́ bí tí ń sọ̀rọ̀, ó ní ìrora níwájú àwọn ènìyàn. Mo wá gba ohùn sáfẹ́fẹ́ ní ọwọ́ rẹ̀. Mo wá ń bí léèrè wípé, ṣe ó ní ìrora nígbà tí ó bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ó wá ní bẹ́ẹ̀ ni. Èmi náà wá ń da lóhùn wípé èmi náà ti ni rí nígbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ mo máa ń ní ìrora. Àmọ́ báyìí kò ṣẹlẹ̀ mọ́ torí wípé Gbogbo ìgbà ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀.

Mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi níbi eré ìdárayá ti àlọ́ wò. Ìkan nínú wọn Adewale o wá ń bèerè lọ́wọ́ mi wípé, "Nígbà wo ni o kẹ́yìn rìnàjò fún iṣẹ́?" Mo wá ń dá lóhùn wípé, "Èmi àti àwọn ọ̀gá mi a lọ sí ètò kan ní ìlú Ìbàdàn ní ìjẹta." Tó já sí wípé ìjẹta ni mo kẹ́rìn rìnàjò fún iṣẹ́.

Lẹ́yìn tí mo dé ibi iṣẹ́ ní àárọ̀ yìí, mo wá ríi wí pé ara mi kò fẹ́ jáfáfá dáadáa. Ìkan nínú àwọn ọ̀gá mi wá ṣàkíyèsí, ó wá ń bèrè lọ́wọ́ mi wípé kí ni ó máa ń ṣe kí ó tó lọ sùn. Mo wá ń dá wọn lóhùn wípé kí ń tó lọ sùn mo máa ń ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn ètò tí ń bá ní fún ọjọ́ kéji, tó jẹ́ pé ó dẹ̀ máa ń gba àkókò mi púpọ̀.

Ọ̀rẹ́ mi Tádé àtàwọn ẹbí rẹ̀ wá kí èmi àtàwọn ẹbí mi ní ilé wa ní ọjọ́ ìsinmi àná, níbi tí a ti wá ń wo eré àgbéléwò kan lórí tẹ̀lifísàn mi. Ìkan nínú àwọn ọmọ rẹ̀ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ wípé, "báwo ni o ṣe má ń kí àwọn ènìyàn?" Bàbá rẹ̀ wá dán lóhùn wípé, "mo má ń kí àwọn ènìyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́".

Lẹ́yìn tí mo dé ní àtibí iṣẹ́ lánàá, mo wá ríi wí pé ọmọ mi méjì kan wọ́n ń lọ ìwé mọ̀rà wọn lọ́wọ́. Mo wá ń pẹ̀tù sí wọn nínú pé kí wọ́n má ya ìwé náà. Ìkan nínú wọn ó wá ń béèrè lọ́wọ́ mi wí pé, "bàbá mi, mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ọ yín." Mo wá ní, "mo ń gbọ́." Ó wá sọ wí pé, "ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́?" Mo wá ní, "bẹ́ẹ̀ ni."

Nínú ètò kan tí ilé iṣẹ́ wa tí wọ́n gbé kalẹ̀, ìkan nínú àwọn olùkópa wá ń bèrè lọ́wọ́ mi wípé, "Kí ni o máa ń wá nínú òṣìṣẹ́ tuntun?" Mo wáa ń dá lóhùn wípé nígbà kúgbà tí mo fẹ́ gba òṣìṣẹ́ tuntun, mo máa ń wá ẹni tí ó jẹ́ olóòtítọ́, alásisẹ̀ tọkàntọkàn tó sì fẹ́ kọ́ ẹ̀kọ́. Mo tún máa ń fẹ́ ẹni tí ó ní ìwà rere, ẹni tí ó mọ bí aṣẹ ń bá ènìyàn sọ̀rọ̀ dáadáa tó sì mọ bá ṣe ń ṣiṣẹ́ papọ̀. Ẹni tí ó lè yanjú ìṣòro àti ẹni tí ó jásí pé ó máa ń tẹ̀lé àṣẹ ó ṣe ṣe pàtàkì fún mi. Mo gbà wípé gbogbo àwọn anímàlára wọ̀nyí ṣe pàtàkì fún òṣìṣẹ́ láti ṣaṣeyọrí àti fún ìdàgbàsókè ilé iṣẹ́.

Ìkan nínú àwọn olùkópa tó wá síbi ètò tí ilé iṣẹ́ wa tí wọ́n gbé kalẹ̀, wá ń béèrè lọ́wọ́ mi wípé àwọn áàpù wo ni o máa ń lò jù. Mo máa ń dá lóhùn wípé lára àwọn áàpù tí mo máa ń lò jù ni Google Meet ti wà àti Facebook, nítorí pé ó máa ń rọrùn púpọ̀ láti jẹ́ kí a ṣe mítínì ní àárín ara wa nígbà tí a bá sì níbi iṣẹ́

Ní ìgbà tí èmi àti àwọn ẹbí mi jọ ń wo eré àgbéléwò kan, ìkan nínú àwọn ọmọ mi wá ń béèrè lọ́wọ́ mi wípé: "bàbá mi, nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akérò?" Mo wá ń dá lóhùn wípé nígbà tí mo wà ní ìlú Ibadan, mo nífẹ́ sí kí máa tẹ̀lẹ́ bàbá mi lọ sí oko. Nítorí ẹ̀, a máa ń gun ọkọ̀ akérò láti oko wá sí ìlú Ibadan.

Mo ń bá ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tí ń bẹ ní ìlú òyìnbó sọ̀rọ̀ ní àná. Mo wá ń bèèrè lọ́wọ́ ọ̀rẹ́ pé kí ni ó máa ń ṣe nígbà tí òjò bá rọ̀. Ó wá ń dá mi lóhùn wípé ní gbogbo ìgbà tí òjò bá rọ̀ ní ìlú òyìnbó, òun ní ìfẹ́ sí láti máa wà nílé, òun dá ní ìfẹ́ sí láti máa mú omi tó bá gbóná dáadáa.

Ìkan nínú àwọn ọ̀rẹ́ mi tí ó wá kí mi ní ọjọ́ ìsinmi, ó wá béèrè lọ́wọ́ ọmọ mi wípé, báwo ni o máa ń ṣe irun rẹ? Ọmọ mi wá ń dá lóhùn wípé òun nífẹ̀ẹ́ sí kí òun máa fọ irun òun ní àárọ̀ kùtù àti ní alẹ́ tí òun bá ti fẹ́ sùn, nítorí pé ó máa ń jẹ́ kí irun kó rọ̀ dáadáa.

Ìkan nínú àwọn olùkópa tó wá síbi ètò tí ilé iṣẹ́ wa tó gbé kalẹ̀, wọ́n bèrè lọ́wọ́ mi wípé, Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Wọ́n dá lóhùn wípé àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi ni kọ̀npútà mi, sọ́fúwẹ́ àtọ́ka ọ́fíìsì àti àwọn ohun èlò abánisọ̀rọ̀ bí i ìméèlì àti fóònù mi. Wọ́n máa ń jẹ́ kó rọrùn fún mi láti ṣètò iṣẹ́ mi.

Nígbà tí mo lọ kí ọ̀rẹ́ mi Tádé àtàwọn ẹbí rẹ̀ nílé wọn lọ́jọ́ ìsinmi àná, mo wá ń bákan ninú ara àwọn ọmọ rẹ̀ ṣeré. Mo wá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ wípé, "Ṣé o mọ bí a ti ń fọ́n?" Ìkan ni wọ́n wà ń dá mi lóhùn pé, "Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọ́n." Nítorí pé bàbá òun kọ̀ wọ́n bí wọ́n ti ṣé ń fọ́n.

Nínú ètò kan tí èmi àti àwọn ọ̀gá mi ta jọ lọ ní ọ̀sẹ̀ tó kọjá, wọ́n máa ń béèrè lọ́wọ́ mi wípé ṣe o fẹ́ràn coffee tàbí tea. Wọ́n á dá wọn lọ́wọ́ mi wípé tó bá jẹ́ pé lọ́wọ́ àárọ̀ ni, mo nífẹ̀ẹ́ sí kí ń máa mú coffee à mọn tó bá jẹ́ ọwọ́ alẹ́, mo nífẹ̀ẹ́ sí kí ń máa mú tea. Nítorí pé méjèèjì ni ó ní ohun tí wọ́n jọ ń ṣe fún àgọ́ ara.

Nígbà tí èmi àti àwọn ẹbí mi tá lọ kí Tádé àtàwọn ẹbí rẹ̀ nílé lọ́jọ́ ìsinmi tó kọjá, mo wá ń bèèrè lọ́wọ́ ìkan nínú àwọn ọmọ rẹ̀ wípé, ṣé o máa ń ka ìwé? Ó wá ní bẹ́ẹ̀ni, oun máa ń ka ìwé òun nítorí pé bàbá òun sọ pé ó ṣe pàtàkì kí èèyàn máa ka ìwé yàn.

Nígbà tí mo wà ní ilé afẹ́ fún pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi Tádé àti Wálé, Tádé wá ń bèrè lọ́wọ́ Wálé wípé irú etí ìgbọ́ wo ni ó máa ń lò. Wálé wá ń dá lóhùn wípé òhun nífẹẹ sí kí óun máa lo etí ìgbọ́ Samsung nítorí pé ó máa ń jágere ní etí ní gbogbo ìgbà tí òhun bá ń lò ó.

Nígbà tí mo wà pẹ̀lú àwọn ọmọ mi ní àná nílé, ẹ̀kan nínú wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ mi kí bàbá mi, "àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù?" Mo wá ń da lóhùn wípé kò sí àkókò kan nínú ọjọ́ tí èmi ò níìfẹ̀ sí, nítorí kí gbogbo àkókò nínú ọjọ́ ò n ní ó dára.

Nígbà tí mo ń bá ẹ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi tó ń bẹ nílu òyìnbó sọ̀rọ̀ lánàá, mo wá ń bí léèrè wípé ṣe o máa ń ṣe àtulò ǹkan? Ó wá ní "bẹ́ẹ̀ni", nítorí pé ǹkan toun bá ri pe ó sì wúlò, òun máa ń ṣe àtulò rẹ̀. Ó wá ń béèrè lọ́wọ́ temi naa pé ṣe o máa ń ṣe àtulò ǹkan? Emi naa ní "bẹ́ẹ̀ni, èmi náà máa ń ṣe àtulò ǹkan".

Nígbà tí mo wà pẹ̀lú àwọn ọmọ mi ní àná lílé, ìkan nínú wọn wà bẹ̀rẹ̀ lọ́wọ́ mi wípé Bàbá mi, oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo wá ń dá lóhùn wípé kò sí oṣù kan nínú ọdún tí mi ò nífẹ̀ẹ́ sí. Àmọ́, oṣù tí mọ nífẹ̀ẹ́ si jùlọ ni oṣù January torí pé ó jẹ́ oṣù tí wọ́n bí mi.

Lẹ́yìn tí mo parí meeting pẹ̀lú àwọn ọ̀gá mi lánàá níbi iṣẹ́, wọ́n wá n bẹ̀re lọ́wọ́ mi wípé ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà. Wọ́n ń dá wọn lóhùn wípé láàárín wákàtí kan, oúnjẹ ọ̀sán ìsinmi kì í gbà jù bẹ́ẹ̀ lọ.

Èmi àti ìyàwó mi a lọ sí òde ọ̀rẹ́ rẹ̀ ní ìlú Ìbàdàn ní àná. Lẹ́yìn tí a parí tí a fẹ́ máa lọ, a wá fẹ́ ya fọ́tò lórí fóònù ọ̀rẹ́ rẹ̀. Mọ wá ń béèrè lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ wípé, irú fóònù alágbèéká wo ni ò ń lò? Ó wá ń dá mi lóhùn wípé, fóònù iPhone alágbèéká òun lòuń lò.

Lánàá tí mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó ń fọmi joro ọ̀rọ̀, ìkànnà wọ́n ń béèrè lọ́wọ́ mi wípé, báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Mo wá dá lóhùn wípé bátìrì fóònù mi máa ń dúró láàárín bí i wákàtí mẹ́fa sí wákàtí méje lójoojúmọ́. Òun wá ń dáhùn wípé bátìrì fóònù òun máa ń dúró láàárín wákàtí méjì sí mẹ́ta péré lójoojúmọ́.

Lánàá ni ìkan nínú àwọn oníbàárà mi pèmí lórí fóònù alágbe ká mi wípé àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí, mo wá dá lóhùn wípé ọ́fíìsì mi máa ń ṣí ní aago mẹ́jọ àárọ̀, ó dẹ̀ máa ń padé ní aago márùn-ún ìrọ̀lẹ́ ní ojoojúmọ́, àmọ́ ní ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ ìsinmi, a ki n ṣí rárá.

Lánàá tí a níìdí fáìlì kan lórí kọ̀m̀pútà wá ní ọ́fíìsì, ìkan nínú àwọn òṣìṣẹ́ wá wá sọ pé òun ti gbàgbé àwọn ọ̀rọ̀ àsínà rẹ̀. Ó wá pè mí lórí fóònù alágbèéká mi. Mo wá ń dá lóhùn wípé màá bá a wò ó lórí kọ̀m̀pútà tẹ̀ mi. Ó wá ń béèrè lọ́wọ́ mi wípé, báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsínà rẹ? Mo wá ń dá lóhùn wípé, lẹ́ẹ̀kọ̀kan mo máa ń kọ àwọn kan sílẹ̀ sínú àwọn ìwé pélébé alágbèéká mi kan.

Nígbà tí mo lọ kí Tade àti ìyàwó rẹ̀ ní ilé wọn lánàá, ìyàwó rẹ̀ wá ń ṣadánwò nípa eyín rẹ̀. Mo wá ń bí léèrè ni pé, nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ó wá ń dá mi lóhùn wípé, ó máa tí ń tó bí oṣù bí mẹ́ta sí ìsín tóun ti lọ wo eyín òun gbẹ̀yìn. Mo wá ń sọ fún wípé, ó dára kí ẹ̀eyàn ma lọ máa wo eyín ní gbogbo ìgbà.

Lánàá ni Razak pè mí pé òun ti gbé ìyàwó òun lọ sí ilé ìwòsàn, pé wọ́n dè need ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ fàṣi lára. Mo wá ń bí léèrè wípé, ṣé o ti fún un ní ẹ̀jẹ̀ rí? Ó wá sọ pé bẹ́ẹ̀ni, òun ti fún ìyàwó òun ní ẹ̀jẹ̀ rí.

"Nígbà tí mo wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pẹ̀lú ìyàwó mi lánàá, a máa ń fi omi jọ́rọ́ torí ọ̀rọ̀, ó wa ń bẹ̀ere lọ́wọ́ mi wípé: 'Ṣé o fẹ́ràn rá oúnjẹ ní òpópónà?' Mo má ń daa lóhùn wípé: 'Nígbà tí mo wà ní ìlú Ìbàdàn nígbà kékeré, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń ra oúnjẹ lọ́pọ̀lọpọ̀ ní òpópónà lẹ́yìn ta bá ti ṣeré ìdárayá tán.'

Lánàá tí èmi àti ìyàwó mi tá ń bọ̀ nílé Tádé àtàwọn ẹbí rẹ̀, tá wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wa, ó wá ń bèrè lọ́wọ́ mi wípé, ọkọ̀ mi, ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo wá ní, rárá o mi kì ń bínú nítorí wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ leyan fi máa ń wa ọkọ̀ tí èèyàn bá wà lójú pópó.

Lánàá tí mò ń bá ìkan nínú àwọn oníbàárà wa sọ̀rọ̀ lórí fóònù alágbèéká mi lórí ìbáṣepọ̀ ọjà tí a fẹ́ ṣe ìpàdé lé lórí, mo wáa ń sọ fún wípé ká fi sí ọjọ́ tó ń bọ̀. Ó wá ń béèrè lọ́wọ́ mi wípé ṣe o máa ń dé ní àkókò? Mo wáa ń sọ fún wípé bẹ́ẹ̀ni mo máa ń dé lákòókò.

Lánàá tí a ṣe àpéjọpọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, Tádé wọ́n béèrè lọ́wọ́ mi wípé, "Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́?" Mo wá n dá lóhùn wípé ìtara mi wá láti inú ìtẹ́lọ́rùn tí mo ní láti inú iṣẹ́ tó dá, ìdájọpọ̀ rere pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, àti ìmọ̀lára wípé mò ń ṣe àfikún sí ìdàgbàsókè ilé iṣẹ́ wa. Iyán máa ń jẹ́ kí n ṣiṣẹ́ takún ó sì ń jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ìṣe mi.

Lánàá tí mo wà pẹ̀lú ìyàwó mi, ó wá ń béèrè lọ́wọ́ mi wípé ọkọ mi oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa. Mo wa ń dá lóhùn wípé háà nípa tó ń jẹ tó bá jẹ́ pé titi àmàlà ni kí ẹ̀eyàn fi ro ọbẹ̀ ẹ̀fọ́ mo máa ṣe dáadáa tàbí ọbẹ̀ ẹ̀gúsí mo máa sè tàbí kó bá mi wá ẹ̀wà àgànyìn kó wá bá mi gé ọ̀gẹ̀dẹ̀ kéékèèké koo bami rẹ́ ṣi lórí.

Lánàá ni ìkan nínú àwọn àbúrò mi pè mí nípa pé òun ó ní ìdí ìṣe. Mo wá sọ fún wípé níbi iṣẹ́ tiwa, àwa tètè máa ń dé ní àárọ̀ kùtùkùtù. Mo wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣe ó jẹ́ ènìyàn tí ó má ń jí ní kùtùkùtù. Ó wá ń sọ pé bẹ́ẹ̀ni, òun jẹ́ eyàn tó te má ń jí ní àárọ̀ kùtù.

Lẹ́yìn tí mo kúrò ní ibi iṣẹ́ lánàá, ìkan nínú àwọn ọmọ mi wá pè mí pé bàbá mi, mo fẹ́ kí ẹ bá mi ra písà bọ̀ tí ẹ bá ti ń bọ̀ wá sílé. Mo wá bí léèrè wípé kí ni àwọn oun tí o fẹ́ràn lórí písà. Ó wá ń dá mi lóhùn wípé tóun bá rí ice-cream sí inú òun, ó dùn ún.

Lánàá tí mo wà pẹ̀lú Tade, ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣe ó rọrùn fún ẹ láti darí àwọn ènìyàn jí? Mo wá ń sọ fún pé bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn nítorí pé mo máa ń bá wọn sọ̀rọ̀ pọ̀ dáadáa. Mo sì máa ń tọ́ wọn sójú ọ̀nà tó da. Mo sì gbìmọ̀ pẹ̀lú wọn láti ṣiṣẹ́ pọ̀ dáadáa.

I kan nínú àwọn ọ̀rẹ́ mi tí ń bẹ ní ìlú òyìnbó, ó pè mí lórí fóònù aládàgbé káà mi lánàá. Ó wá ń béèrè lọ́wọ́ mi pé, "Ṣé o ní ọgbà?" Mo wá ń sọ fún pé bẹ́ẹ̀ ni, mo ní ọgbà nítorí pé ọgbà máa ń jẹ́ kí atẹ́gùn kó máa wọlé dáadáa. Ẹ̀mí náà wá ń bí léèrè wípé, "Ṣé ìwọ náà ó ní ọgbà?" Wa ń sọ fún pé bẹ́ẹ̀ ni, òun náà ní ọgbà ní ìlú òyìnbó tó ń gbé.

Lánàá tí mo fẹ́ máa lọ síbi iṣẹ́, ìyàwó mi wá fẹ́ bá mi po kọfí, mo wá ń sọ fún wípé, ra pé kó má ṣe yọnu. Ó wá ń bi mí léèrè fi pé, ọkọ mi, sé o máa ń mu kọfí ní ibi iṣẹ́ ni? Mo wá ń dá lóhùn pé, bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan mo máa ń mu kọfí nítorí pé ó má ń ṣe ìrànlọ́wọ́ láti jẹ́ kí èèyàn má sùn tí èèyàn bá wà lẹ́nu iṣẹ́

Lánàá tí mò ń lọ sí ibi iṣẹ́, ìyàwó mi wá ń béèrè lọ́wọ́ mi wípé, "kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀?" Mo wá ń dá lóhùn wípé, ní gbogbo ìgbà tí n bá wà ní ọkọ̀, mọ máa ń tẹ́tí sí ìwé ìròyìn tí wọ́n bá ń sọ lọ́wọ́ nínú rédíò mi, tàbí eré ìdárayá alápẹ̀sigbà tí wọ́n bá ń sọ lọ́wọ́ tí màá fi dé ibi tí mò ń lọ.

Kọ́lápọ̀ pèmí lánàá wípé kọ̀m̀pútà òun ṣe é ṣègejèke, n ò dè mọ ohun tó n ṣe. Mo wá bí léèrè wípé, "ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà?" O wá ń sọ fún mi pé bẹ́ẹ̀ ni, àmọ́ ó dà pé kò ṣiṣẹ́ mọ́. Mo wá ń sọ fún wípé kò lọ rí pé òun ní ààbò kọ̀m̀pútà tó jìnnà dáadáa.

Nínú ìpàdé ráńpẹ́ tí mo bá Tádé ṣe lórí fóònù alágbèéká mi lánàá, ó wá n béèrè lọ́wọ́ mi wípé ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ má ń gbà. Mo wá n dá lóhùn wípé láàrín wákàtí kan sí wákàtí kan ààbọ̀ mo ti dé ibi iṣẹ́ mi. Àyaafí tí ìkòkò ọkọ̀ tó bá ṣẹlẹ̀ ló kù.

Nínu ìjiroro emi àti ìyàwó mi lánàá nílé wa, ó wá bẹ̀re lọ́wọ̀ mi wípé, ṣe o ní orúkọ ìnàjíjẹ? Mo wá dá lóhùn pé bẹ́ẹ̀ni, nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, àwọn ọ̀rẹ́ mi fún mi lórúkọ ìnàjíjẹ kan tí wọ́n ń pè ní Adekas nítorí nǹkan mẹ́rimẹ́ri tí mo ṣe nígbà náà tó dáa.

Nínú ìpàdé tí mo bá àwọn oníbàárà wa ṣe lánàá, ìkán nínú wọn wá ń béèrè lọ́wọ́ mi wípé, báwo ni o ti máa ń gbọ́ irò àwọn oníbàárà? Mọ n wá dálóhùn wípé mo máa ń gbọ́ irò àwọn oníbàárà pẹ̀lú ìtọ́jú. Mọ n sì máa ń ṣe àyẹ̀wò sí ohun tó bá ń fa ìdààmú wọn. Lẹ́yìn náà mo máa ń wá ojútùúl tó wúlò sí ìṣòro wọn.

Lẹ́yìn tí mo dé ìlú Abuja ní àná, ìyàwó mi wá pè mí lórí fóònù alágbèéká mi, o wá béèrè lọ́wọ́ mi wípé, Kí ni o máa ń ṣe ní àsálẹ́. Mo wáa ń dá lóhùn wípé, lẹ́yìn tí n bá délé lásálẹ́, mo máa ń ṣe àgbéyẹ̀wò gbogbo àwọn fáìlì.

Lára ìbéèrè tí àwọn oníbàárà béèrè lọ́wọ́ mi lánàá ni wípé, báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mo wa dá wọn lóhùn wípé mo máa ń ṣàyẹ̀wò gbogbo àwọn ọjà mi pẹ̀lú àkíyèsí láti rí dájú pé ọjà náà dára kí n tó tàá fún wọn. Mo sì máa ń gbọ́ èrò wọn láti mọ bó ṣe kí n ṣàtúnṣe.

Lára ìbéèrè tí mọ bèrè lọ́wọ́ Tádé lánàá ni wípé, "ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn?" Ó wá dá mi lóhùn pé, "bẹ́ẹ̀ni, mò máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èyàn tó òun bá pàdánù ọ̀nà ibi tó òun lọ tàbí tí òun kò bá mọ ibi tó òun lọ mọ́, wọ́n máa ń ṣe ìrànlọ́wọ́ fún òun láti dé ibi tí òun ń lọ."

Lára ìbéèrè tó ga mi béèrè lọ́wọ́ mi lánàá lórí fóònù alágbèéká mi lánàá lábùjá ni wípé, "ṣé o máa ń rọrùn nígbà tí o bá sun?" Mo wá dá wọn lóhùn wípé, bẹ́ẹ̀ni mo máa ń sùn dáadáa ní alẹ́ nítorí kí mo máa ń sinmi pẹ̀lú àyíkà tó dára àti pé a jọ ṣe ìfọ̀kànbalẹ̀.

Ìkan nínú àwọn aládùgbò mi sọ fún mi wípé òun fẹ́ ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì àmọ́ òun ò mọ bí òun ṣe lè rá. Ó wá n béèrè lọ́wọ́ mi wípé "ṣé o máa ń ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì?" Mo wá dá lohùn pé: bẹ́ẹ̀ ni. Ó wá n béèrè lọ́wọ́ mi pé báwo l'oún ṣe lè rá a. Mo wá ṣàlàyé fún bí ó ṣe lè ra ǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Lára àwọn ìbéèrè tí Tádé béèrè lọ́wọ́ mi lánàá ni wípé, "kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú?" Mọ wá dá lóhùn wípé, èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ si nípa isẹ́ mi, kí n lè di àmọ̀dá nípa rẹ̀, àti láti ṣe àfikún fún ìdàgbàsókè ilé iṣẹ́ mi àti ara mi.

Lára ibẹ́erẹ́ tí ìyàwó mi béèrè lọ́wọ́ mi lánàá ni wípé, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Mo wá dá lóhùn wípé, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ ni ìṣirò. Nítorí pé mo fẹ́ràn bí aṣè máa ń yanjú ìṣòro àti bí aṣè máa ń rò papọ̀ pẹ̀lú ọpọlọ. Ó de tun jẹ́ kí n mọ ohun tuntun mìí ní ilé ayé.

Nínú ìpàdé ta ṣe lánàá ní ibi iṣẹ́, ọ̀gá mi bèèrè ìbéèrè kan lọ́wọ́ mi láti lè kọ́ gbogbo àwọn ẹlẹgbẹ́ mi lẹ́kọ̀ọ́. Ìbéèrè náà ni wípé, báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Mo wá dáhùn pé mo máa ń dáhùn fóònù pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìbọ̀wọ̀. Mo máa kí ẹni tó bá pè kí n sì dá orúkọ ara mi, lẹ́yìn náà mo máa ń fetí sí ohun tí wón bá fẹ́ sọ kí n sì sèràn lọ́wọ́ lọ́nà tó dára.

Lára ibẹ̀re tọ́rẹ mí bẹ̀re lọ́wọ́ mi lánàá ni wípé se ó máa ń wọ ago ọwọ́. Mo wá dá lóhùn pé bẹ́ẹ̀ ni mo máa ń wọ ago ọwọ́ torí pé ago ọwọ́ máa ń ṣe àrànlọ́wọ́ fún mi láti rántí gbogbo àwọn ètò tí n bá ti tọ pé mo fẹ́ ṣe fún ọjọ́ náà.

Lára ibéèrè tí ìyàwó mi bèèrè lọ́wọ́ mi lánàá ni wípé omi tó máa ń mu lójoójúmọ́. Mo wá dá lóhùn wípé mo máa ń mu omi tótó lójoójúmọ́ láàrín ago mẹ́fà sí ago mẹ́jọ òwúrọ̀ láti lè bá jẹ ká ra àmì kó tutù àti láti bá jẹ kí ìlera mi kó pé dáadáa.

Lára ibérè tọrẹ mí béèrè lọ́wọ mi lánàá ni wípé, "ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú?" Mo wá dá a lóhun pé, "bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Mo máa ń tẹ bíréèkì lọ́ra lọ́ra kí n sì lo bíréèkì ipamo bí ó bá yẹ kí n lè dín ewu kù."

Lára beere tó rẹ̀ mí béèrè lọ́wọ́ mi lánàá nínú ọ̀rọ̀ wa ni wípé, ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Mo sọ fún wípé bẹ́ẹ̀ni mo bọ̀wọ̀ fún ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ṣùgbọ́n a nílò láti lo ọmọ ọgbọ́n àti ìmọ̀ láti fi ṣe ǹkan náà.

Nínú ìpàdé tí a ṣe ní ọ́fíìsì wa ní àná, lẹ́yìn tí a fẹ́ parí, ọ̀gá mi wá ń béèrè lọ́wọ́ kaluku wa nípa pé eré ìdárayá wo la máa ń ṣe. Wọ́n wá béèrè lọ́wọ́ Tèmí gangan pé ṣe o máa ń sáré? Mọ́ wá dá wọn lóhùn pé bẹ́ẹ̀ni, mo máa ń sáré nígbà tí mo bá wà nílé ní ọjọ́ ìsinmi.